Rárá o, èmi ò fẹ́ràn láti lọ sí ilẹ̀ ìṣẹ̀ḿbáyé nítorí pé kò bá ìlànà ìgbàgbọ́ mi mu. Nítorí ilé tí wọ́n bí mi sí lé orí ìgbàgbọ́ tí ń ṣe Krìstẹ́nì lọ bí mi sí. Gbogbo awon nkán tó jọmọ́ ìṣẹ̀ḿbáyé o ṣe nkán tí wọ́n kọ̀ mí. Rárá, ìṣẹ̀ḿbáyé fún àwọn tó wà nípa ìṣẹ̀ḿbáyé ó wà fún àwọn tó wà nípa nkán àwọn ìjìnlẹ̀ bí i tí àwọn, àwọn bí i, àwọn nkán bí i òrìṣà. Èmi ò mọ̀ nípa ìṣẹ̀ḿbáyé.

Omi tí máa ń mu lójoojúmọ́ pọ̀ tó bí i bí pure water sachet bíi mẹ́fà sí méje. Ó dependi lòrí bí Ọ̀fun bá ṣe gbemí tó. Ni àárọ̀, mo máa kókó mú bi omi sachet pure water kan tí mo bá tún jẹun Láàárọ̀, mo máa mú bí ẹyọ̀kan ṣi. Ìgbà mìíràn tí Ọ̀fun bá gbemí, mo máa mú omi síi. Mo máa ń mu omi dáadáa. Màmí wàndàlò lè máa di bí i pé ó ta sachet márùn-ún lọ sí inú omi lójoojúmọ́ nítorí omi jẹ́ ohun tó ń ṣe ara ní àǹfààní púpọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò nígbà mìíràn pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tó wà ní òkè òkun tàbí àwọn ọ̀rẹ́ mi tó wà ní ilẹ̀ yìí, ṣùgbọ́n kò ṣe gbogbo ìgbà mo máa ń ṣe é.

Dá àkókò kan. Mo máa sábà jẹ oúnjẹ alẹ́ bóyá bíi ago mẹ́fà. Nígbà mìíràn mo lè jẹ oúnjẹ ju àkokò kan lọ. Mo lè jẹun lágo mẹ́fà, mo lè jẹun lágo méjì, mo lè jẹun lágo mẹ́jọ. Ìgbà mìíràn mo máa ń jẹun lágo mẹ́wàá tí mi ò bá tètè dáná tán ní àsálẹ́. Nígbà tí mo bá dáná tán mo máa ńjẹun.

Oṣù tí a bí mi ni oṣù kẹrin ọdún, eléyi ti a mọ̀ sí oṣù April. Lẹ́yìn January, February, March, then April ni oṣù tí a bí mi sí inú ayé.

Mo ní àwọn ibi tí mo ti máa ń ra nnkan. Mo lè ra nnkan ní ọjà, mo lè ra nnkan ní supermarket, mo lè ra nnkan ní àdúgbò. Ó ní àwọn ibi tí mo ti máa ń ra nnkan bí i nnkan bí i oúnjẹ, bí i àwọn nnkan bí i aṣọ. Ó depend nǹkan tí mo bá fẹ́ rà.

Bẹ́ẹ̀ni mo máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì. Ọwọ́ tí mo máa ń lò gan gan ni ọwọ́ ọ̀tún mi láti fi jẹun, láti fi ṣiṣẹ́, láti fi kọṣẹ́ tàbí láti fi gba owó lọ́wọ́ ènìyàn. Páá pàá jùlọ, ọhun ni mọ̀tún má ń lò láti fi pe. Ṣùgbọ́n tí mo bá wà ní ilé ìgbọ̀nsẹ̀, ọwọ́ òsì ni mo máa ń lò láti fi ṣan ìdí mi.